Lẹ́ẹ̀, mo fẹ́ràn láti máa ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, nítorí wípé ó dáa fún ọmọ Yorùbá láti máa ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn tó wà ní ìtòsí àbí àwọn alábàágbé tí ènìyàn ń gbé pẹ̀lú.

Nko se ni gbogbo ìgbà ni mo máa ní ìrora nígbà tí mo bá wà ní àdúgbò àwọn ènìyàn àbí tí mo bá ń sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn ènìyàn. Ìgbà mìíràn, ó máa ń ní ìrora láti máa sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn ènìyàn. Tàbí nígbà mí ì gan, kò rọrùn fún mi láti lè máa face àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn.

Mo máa darí àwọn òṣìṣẹ́ tó bá mi ṣiṣẹ́, tó ń dẹ mọ iṣẹ́ wọn dáadáa. Máa darí wọn láti lè ṣe iṣẹ́ wọn ní òkùnkùndùn, kó ṣe iṣẹ́ wọn bó ṣe yẹ kó ń ṣe. Mi ń fẹ́ràn ki òṣìṣẹ́ kó má ṣe ìmẹ́lẹ́ nídìí iṣẹ́ wọn. Mo fẹ́ràn pé kí gbogbo òṣìṣẹ́ kan ṣe iṣẹ́ wọn bó ṣe yẹ kí wọ́n ṣe.

Ìgbà kú ìgbà tí ènìyàn bá ń jẹun, ènìyàn gbọdọ̀ máa ní ìwà tí ó dára. Èmi máa ń ní ìwà tó dára tí ń bá jẹun, torí tí bá ń jẹun mi kí máa ń sọ̀rọ̀ kí atá má bà á sapá mi lórí. Àwọn ọmọ náà tó ń jẹun lẹ́gbẹ̀ẹ́ mi, mi ò like kí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n bá ń jẹun. Table manner is one of the best thing I always teach them.

Mi fẹ́ràn láti máa pariwo tàbí kí máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Máa n, ọjọ́ ìbí mi, mo kàn máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, máa lọ sí church, máa ń dẹ́dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo sì wà láyé, mo sì wà láyé. Ọ̀pọ̀ èèyàn ló ti kú, àwa sì wà láyé. A máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ko n ṣe mímọ̀ ṣewa ohun Ọlọ́run bẹ́ẹ̀ ló dá wa sí.

A máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Mo máa lọ sí ilé ìjọsìn, mo máa ń kọrin gan ní ilé ìjọsìn, akọrin ni mí. Mo fẹ́ràn láti máa sìn, láti máa yin Ọlọ́run, láti máa gbé Ọlọ́run ga. In fact, ilé ìjọsìn jẹ́ ibi kan tí mo fẹ́ràn láti máa lọ ní gbogbo ìgbà, àti èmi àti àwọn ẹbí mi.

Bí mo bá fẹ́ ra nǹkan, màá lọ sọ́jà. Màá fẹ́ràn láti lọ sínú ọjà láti lọ ra gbogbo nǹkan tí mo bá nílò. Although nígbà mìíràn ní àdúgbò, àwọn nǹkan pẹpẹpẹ tí èèyàn lè sáré mú, tí èèyàn lè sáré rà ládùúgbò, mo máa fẹ́ràn láti ra wọ́n yẹn. But most time, mo máa ń lọ sí ọjà láti lọ ra àwọn nǹkan tí mo nílò.

Oníwàrẹ̀lẹ̀ ni mí, ènìyàn pẹ̀lẹ́ sì ni mí pẹ̀lú. Mi ò ṣe oníjàngbọn, mi ò dẹ̀ ṣe oníjàgídíjàgan. Mo máa ń fẹ́ràn láti máa wà láàárín àwọn opo ènìyàn kí sì máa múnú àwọn ènìyàn dùn, torí mi ṣe oníwàhálà.

Mo máa ń de fìlà gẹ́gẹ́ bí obìnrin tí bá ń jáde tí orun bá mú, màá de fìlà sí orí mi. Sugbon ọkùnrin ni fìlà wà fún? Nípa paapaa julo, àwọn ọkùnrin máa ń dín fìlà, ṣùgbọ́n lẹ́kọ̀ọ̀kan tí orun bá mú, mo máa ń de fìlà tí n bà n lọ síbi iṣẹ́, màá de fìlà mì.

Mo fẹ́ràn àwọn ọmọdé. Ìrorí Bíbélì gan-an ni jẹ kí àwọn ọmọdé kí ó wá sọ́dọ̀ mi nítorí pé irú wa ni ìjọba ọrun. Mo fẹ́ràn àwọn ọmọdé láti máa wá sí ọ̀dọ̀ mi, mo sì fẹ́ràn láti máa wà láàárín àwọn ọmọ kéékèèké.

Oóò, ìgbéyàwó jẹ́ ohun tí àwọn Yorùbá fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Ìgbéyàwó sì jẹ́ ohun tí àwọn Yorùbá mú ní òkúkúndùn. Páapaá jù lọ fún obìnrin tó bá lọ sí ilé ọkọ, àwọn òbí rẹ̀ inú wọn máa ń dùn.

Rárá o, mi ò lè yàn nkankan kúrò lẹ́nu iṣẹ́ o. Ó má ń wù mí ni kí n maa mú àwọn ènìyàn sí ẹnu iṣẹ́, mo sì fẹ́ràn láti máa ran àwọn ènìyàn lọ́wọ́ lẹ́nu iṣẹ́, nítorí pé òhun tí ó dára ni láti ran ènìyàn lọ́wọ́. Àti wípé ohun tí mo fẹ́ràn ni láti ran àwọn ènìyàn lọ́wọ́.

Fẹ́ràn láti máa wọ irúbọsẹ̀ funfun àbí tí ó dudu tí bá lọ sí ibi iṣẹ́ pàápàá jùlo, tí bá wọ ṣòkòtò, màá wọ ìbọsẹ̀ sí i àbí tí bá wọ bàtà tí ó bo ẹsẹ̀ mi.

Wow! Mo fẹ́ran láti máa fọ ẹnu mi léẹ̀ẹ̀mejì lójúmọ́. Máa fọ láàárọ̀, máa fọ lálẹ́ mo ti rí pé ó dára ki ẹnu kí ó mọ́ ṣakaṣaka kí ènìyàn fọ ẹnu léẹ̀ẹ̀mejì lójúmọ́, òun ní ó dára. Máa lọ sí ilé ìwòsàn gan, wọ́n máa sọ pé kí èèyàn fọ ẹnu e léẹ̀ẹ̀mejì.

Wow! Èmi ò fẹ́ràn pizza o, èmi ti èmi fẹ́ràn rárá, kò n ṣe nǹkan tí mo máa ń jẹ. Mi nífẹ̀ẹ́ sí pizza. To bá jẹ́ bí óún jẹ mí, bí kéèyàn jẹ, bí cake, bí bread, àbi áwọ́n ounjẹ mí, but anything pizza, èmi ò like e, mi fẹ́ràn e.

Yes, mo máa ń jẹ àwọn oúnjẹ tí ó dáa fún ìlera ara ènìyàn bíi ẹ̀fọ́ rírò, ẹ̀fọ́ gbúre, ẹ̀fọ́ úgú, bí àwọn fúrúùtù tí ènìyàn lè jẹ àwọn èso kéékèèké tí ó dáa tó sì ṣe ars lóore.

Wow! Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ẹwà àti dòdò. Mo fẹ́ràn ẹwà dáadáa débi pé wọ́n ti máa ń pè mí ní ẹwà lábí. Yes. Ẹwà jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn. Mo lè jẹ láàárọ̀, mo lè jẹ ní ọ̀sán, mo lè jẹ lálẹ́.

Yes, mo fẹ́ràn láti máa ṣeré ìdárayá pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi ni kò ń ṣe àwọn tó jù mi lọ tàbí àwọn tí mo jù lọ. Hmmm, máa bá wọn ṣeré ìdárayá, bá wọn ṣeré dáadáa, a sì máa pa rawa léẹ̀rìn lọ́pọ̀lọpọ̀, tí á máa mú inú ara wa dùn.

Mo lè lọ sí òkè òkun láti lọ sinmi tàbí lọ sí ìpínlẹ̀ tó yàtọ̀ sí ìpínlẹ̀ tí mo wà láti lọ kí àwọn ọ̀rẹ́ mi, láti lọ kí àwọn àna mi àti pé láti lọ sinmi apẹ́nbẹ̀

Rárá o èmi ò kí n fìn turare o. Mi kì n ṣe àwọn tó ń lọ sí ilé ìjọsìn. Aláṣọ funfun, àwọn ná máa fìn turare jù tàbí àwọn tó máa ń lọ sí ilé ìjọsìn Catholic. Mi ti ẹ̀ fẹ́ràn turare torí òórùn ẹ̀ kò bá mi lára mi.